Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi má ń dúró dáadáa, ó sì lágbára púpọ̀. Tó jé pé tí ó bá dúró ní hundred percent báyìí yọ pẹ́ kò tó já, eléyìí jẹ kó fi, tí mo fi ọkàn bá lẹ̀ lérí rẹ̀ pé bátìrì fóònù mi dáadáa.